Báwo ni mo ṣe máa ń bá àwọn ẹlẹ́gbẹ̀ ṣiṣẹ́? Mo máa ń bá àwọn ẹlẹ́gbẹ̀ mi níbi tí wọ́n máa ń bá wọn ṣẹ́ papọ̀ káì lè ba à jọ ní àṣeyọrí níbi iṣẹ́ tí wọ́n bá yàn mọ́ wa. Nítorí náà mo máa bá wọn ṣiṣẹ́ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ pípé aṣèjọ máa gbọ́rọ̀ síra wa lẹ́nu táa fi ní ní ìjà àbí ìkànkàn láàrin wa tí ó ní jẹ́ ká rí ǹkan ta fẹ́ ṣe ká rí i ṣe.

Ṣé o máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn? Rárá o, èmi ì ko lẹ́tà fún àwọn ènìyàn torí pé èmi ò jẹ́ àwọn tí máa ń gba lẹ́tà kiri àbí tí máa ń kọ lẹ́tà láti ọ̀dọ̀ ènìyàn kan sí ènìyàn kan. Nítorí náà èmi kò lẹ́tà fún àwọn ènìyàn. But nígbà tí mo wà ní ìpele alákọ̀bẹ́rẹ̀, mo jẹ́ ẹni tó máa ń, tí a bá ti wà nínú ilé ìwé, àwọn olùkọ́ wa máa ń sọ pé kí á kọ lẹ́tà s'àwọn àbúrò bàbá wa tí wọ́n wà nílè òkèèrè ká fi bá wọn sọ̀rọ̀

Ìrọ̀rí mélòó ni mo máa ń lò? Mo máa ń lò tó ìrọ̀rí méjì tàbí mẹ́ta tí n bá fẹ́ sùn. Máa gbé ìkan sí ibi orí mi gangan tí máa fi sùn. Màá sì gbé ìkan síwájú mi tí máa gbé, máa gbé sáàrín ẹsẹ̀ mi méjèèjì ní ó jé kí n lè sùn dáradára. Ìgbà tí n bá sì lò mẹ́ta, màá gbé méjì lérí ara won kọ́fili le bá ga dáradára. Màá sì gbé kẹta sí àárín ẹsẹ̀ mi.

Kí ni mo máa ń ṣe nígbà tí mo bá dúró dè nǹkan? Nígbà bóyá mo fẹ́ ṣe nǹkan kan, nǹkan tí mo wá ń ṣe kò wà tí bọ̀ ṣi, àbá. Sí kó tí mo fẹ́ ṣe nǹkan yẹn kò tíì tó, nǹkan tí mo máa ń ṣe ni pé màá wò pé kí ni nǹkan míì tí mo lè máa ṣe tí màá fi mọ̀, tí àsìkò nǹkan tí mo fẹ́ ṣe ó fi tètè tó. Nǹkan náà ni màá mójútó láti máa ṣe. Bóyá mo lè máa ṣe eré, mo lè máa play eré ìdárayá lórí fóònù mi.

Ṣé mo máa ń mu oògùn lójoojúmọ́? Rárá o, èmi ò nífẹ̀ẹ́ sí láti máa mu oògùn lójoojúmọ́. Síbẹ̀ gan, èmi ì fẹ́ ra mu oògùn rárá tí ara mi ọ̀ bá yá. Mo, mo nífẹ̀ẹ́ sí kí n kàn ṣun ká ara mí fi bàlẹ̀ padà ju kí n lọ gbé oògùn àbí kí n máa ni maa mu oògùn lọ, ibi tí mo kórira oògùn dé nìyẹn. Ta ta ta ara èmi ọ̀ bá yá, mo ní fẹ́ si kí n lọ ṣun làsán, kí n ṣì tún jí padà, ara mi tí ọ yá yẹn yóò sì bàlẹ̀ díẹ̀.

Nígbà wo ni mo máa ń ra ẹ̀rọ ayárabíàṣà tuntun? Kò sí pé mo ní ìgbà kan pàgbogí tí mo máa ń ra ẹ̀rọ ayárabíàṣà tuntun, à fi ìgbà tí mo bá rí pé èyí tí mò ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ o ti fẹ́ bàjẹ́ àbí kò ṣisẹ́ bo se yẹ ko sisẹ́ dáradára mọ́. Tí n bá sì ti lówó mi lọwọ, mo máa lọ ra eyi tó tún dára jù eyi tí mò ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ.

Kí ni àwọn ǹkan tó wà nínú àpò owó mi? Àwọn ǹkan tó wà nínú àpò owó mi kò ju àwọn ago ọwọ́ mi, àwọn bidi ìlúkẹ́rẹ́ ọwọ́ mi náà. Mo máa ń kó sí inú àpò mi. Ìgbà mìíràn kì í sì sí ǹkan nínú àpò owó mi ju owó lásán tí mo bá ní lọ́wọ́ lọ. Mo máa ń kó sí inú àpò owó mi. Mo sì nífẹ̀ẹ́ kí n máa da owó kó lásán kó sí inú àpò.

Ṣé mo fẹ́ran àwọn àlọ́ apanilẹ́rìn? Bẹ́ẹ̀ni, mo fẹ́ran àwọn àlọ́ apanilẹ́rìn. Agaga júlọ ìgbà tí inú bá ń bí mi àbí tí ń bá ṣe ǹkan tó múnú bí mi. Nígbà tí wọ́n bá pa àlọ́ apanilẹ́rìn fún mi yóò jẹ́ kí inú mi rọ, máa sì lè lọ máa ṣe ǹkan tí mo bá ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀, màá le máa ṣe lọ. Nítorí náà mo fẹ́ran àlọ́ apanilẹ́rìn.

Ṣé mo ti dúró lílo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan? Bẹ́ẹ̀ni, mo ti dúró lílo ẹ̀yọ̀ ẹ̀rọ ayárabíàṣá ní ọjọ́ kan. Mo sì rántí ijọ́ náà dáradára. Ijọ́ náà mo sùn ní alẹ́ ọjọ́ náà. Emi ó wà mo pè mo ti gbé fóònù mi sí ibi ikùn mi. O ti wá tẹ nǹkan tí mo fi ti fóònù mi, o ti tẹ wọ kóòdì táwọn fóònù wọn sì lọ́ọ̀kì fóònù mi fún twenty four hours gbáko. Fún dídi ọjọ́ náà, n rí fóònù mi tẹ́

Ìgbà mélòó ni ìrìn àjò mi lọ sí ibi iṣẹ́ máa ń gba? Tí mo bá lọ sí ibi iṣẹ́ láàárọ̀ tí mo bá rìn dáradára mo máa lò tó ogún ìṣẹ́jú láti lọ láti inú ilé de ibi iṣẹ́. Ṣùgbọ́n tí m bá ń bọ̀ nírọ̀lẹ́ padà torí pé a máa ń pọ̀ t'ajọ máa ń bọ̀ àti àwọn t'àjọ́ ń ṣiṣẹ́ papọ̀, a máa ń pẹ́ lójú ọ̀nà láti dé ilé.

Ṣé mo mọ̀ bí a ṣe máa ń se oúnjẹ? Aà, bẹ́ẹ̀ ni, mo mọ̀ bí a ṣe máa ń se oúnjẹ dára dára torí mo nífẹ̀ẹ́ síi láti máa jẹun, so nítorí náà mo mọ̀ bí a ṣe máa ń se oúnjẹ. Oúnjẹ oríṣiríṣi mo lè ṣe, mo lè ṣe láti ibi ìrẹsì ni ìrẹsì àti ẹwá, mọ́ímọ́í ni, àkàrà dẹ́dẹ́ ni, kò sí nǹkan náà tí mi ò lè ṣe. Mo mọ oúnjẹ ṣe dáadáa.

Báwo ni mo ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́? Mo máa ń kojú àsìkò ìparí iṣẹ́ pẹ̀lú, pẹ̀lú ìrọ̀wẹ́lẹ̀ torí mo mọ̀ pé táìmú tí mo máa kọrí sílé ó ti fẹ́ ṣó. So, màá ṣe gbogbo iṣẹ́ tó bá ṣẹ́kù, màá ṣé ní, màá ṣé ní ìrọ́wọ́rọ̀sẹ̀ kí àsìkò ilé mi kan máa lọ já nu.

Kí ni ètò mi fún ìparí ọ̀sẹ̀? Ètò mi fún ìparí ọ̀sẹ̀ ni pé tí mo bá ti ṣiṣẹ́ láti ọjọ́ ajé títí dé ọjọ́ ẹtì, to bá ti wá di ọjọ́ Sátidé, màá rí, màá fọ aṣọ mi, màá rí pé mo tún gbó inu le ṣe. Tí bá ti wá di ọjọ́ ìsinmi báyìí, màá jáde, màá lọ jayé ayé mi, màá já ye orí mi, màá lọ jẹun, màá lọ ṣere pá.

Báwo ni bátìrì fóònù mi ṣe máa ń dúró? Fóònù mi jẹ́ fóònù tó jẹ́ wípé bàtìrì rẹ wọn ti de pa, kò ṣe rí. Nítorí náà, è mọ bí a ṣe ti bátìrì fóònù mi bọ́nù fóònù mi. Àwọn bátìrì tí ó jẹ́ pé tí wọ́n bá ṣe fóònù tán, wọn a ti fi nǹkan kan bo ẹ̀yìn rẹ̀. Tó jẹ́ pé tí ẹ̀ bá ṣí fóònù yẹn gan-an ẹ̀ ní rí bàtìrì rẹ. Irú àwọn fóònù tí èmi ń lò nù.

Ìgbà wo ni wọ́n máa ń ra epo fún ọkọ̀ mí? Mo máa ń ra epo fún ọkọ̀ mi láti ọjọ́ Ajé, epo yẹn náà màá sì lò títí tí yóò fi di ọjọ́ ẹtì tí màá parí iṣẹ́. Mo máa ń rí pé wọ́n máa ń ra epo tí ó kúnú táǹkì mọ́tò mi, kó lè bá to mi fún gbogbo ọ̀sẹ̀ náà, bí mo ṣe máa ra epo sínú ọkọ̀ mi nìyẹn ní ọ̀sọ̀ọ̀sẹ̀.

Kí ni mo máa ń wá nínú òṣìṣẹ́ tuntun? N tí mo máa ń wá nínú òṣìṣẹ́ tuntun ni pé, mo nífẹ̀ẹ́ sí òṣìṣẹ́ tó jẹ pé ó mọ iṣẹ́ rẹ̀ níṣẹ́, ó jẹ́ ẹni tó máa ń tètè dé ibi iṣẹ́, ẹni tó sì máa ń mọ iṣẹ́ rẹ̀ ní ọkunkundun tí kì í fi iṣẹ́ sere rárá rárá. Irú àwọn òṣìṣẹ́ tí mo fẹ́ láti jẹ́ kí n máa wá ṣiṣẹ́ ní ilé-iṣẹ́ mi nìyẹn.

Nígbà wo ni mo kẹ́yìn lọ sọ́jà? Òní lónìí náà ni mo kẹ́yìn lọ sọ́jà ní ọ̀sán. Mo lọ sọ́jà lónìí láti lọ ra àwọn ǹnkan kan tí mo nílò nínú ilé mi bíi epo, ìrẹsì, àwọn èso tó má n jẹ́ kínù ú mi o dun, mọ́ maa ń jẹ ní alalẹ́. Mo lo ra gbọgbọ̀ e lọ́jà lónìí.

Ṣé mo ní àwòrán lára? Rárá o, mi ò ní àwòrán kankan lára. Èmi jẹ́ ẹni tó ní ìgbàgbọ́ wípé àwòrán yí yà sára, wọ́n máa ń kóbá àwọ ara eyan nítorí náà, in ní àwòrán kankan ní ara. Mo sì jẹ́ ọmọ ẹlẹ́sìn Mùsùlùmí tojẹ pé kò fàyè gbà ká máa ya àwòrán kankan sí ara wa.

Ṣé mo máa ń lo ọwọ́ ọ̀tún àbí tósì? Mo nífẹ̀ẹ́ láti máa lo ọwọ́ ọ̀tún torí ọwọ́ ọ̀tún ó máa ń gbé nǹkan gidi wá bá fún èèyàn yàtọ̀ sí ọwọ́ òsì. Mo sì ti, ó ti mọ̀ mi lára kí n máa lo ọwọ́ ọ̀tún, bo láwọn ìgbà kọ̀ọ̀kan mo maá ń, mo maá ń dànwò láti lo ọwọ́ òsì na láti fi ṣe awon tí n bá fẹ́ ṣe.

Ti mo máa ń sùn ní ọ̀sán, bẹ́ẹ̀ ni mo máa ń sùn lọ́sàn-án ní àsìkò tí bá ti kí ìrùn mi laago méjì tán, màá sùn láàárín ìrùn aago méjì sí ìrùn aago mẹ́rin. Nítorí òórùn yẹn náà lọ́lọ́ sọ pé òórùn yẹn wà nínú àwọn ohun tó mọ̀ fún yẹn ní ládàá sẹ́ẹ̀rẹ́ tí yẹn bá sùn ìru òórùn yẹn lọ́sàn-án. Nítorí naa, mo máa ń sùn láàárín aago méjì sí aago mẹ́rin.

Báwo ni mo ṣe máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe? Mo máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe mi pẹ̀lú, màá rí pé màá kọ́kọ́ ya púlà ni kí ẹ sì má fẹ́ ṣe. Láti wá ya púlà nìtan, màá rí pé mo sisẹ tọ púlà ni tí mo ya, ó jẹ́ kí ǹkan àwọn iṣẹ́ àkànṣe mi ó jẹ́ kó bọ́ sí ojú ara wọn, bó ṣe ẹ kú ó jẹ́

Ṣé o máa ń wo àwọn ètò tẹlifíṣàn? Bẹ́ẹ̀ni, mo máa ń wo àwọn ètò tẹlifíṣàn. Ètò tí mo sì gbádùn jù kí n máa wò nínú tẹlifíṣàn, òun ni àwọn fíìmù tí wọ́n ṣe láti ìlú India, òun ni mo gbá nù jù láti máa wò torí ó má ń kọ́ mi láwọn ọgbọ́n kọ̀ọ̀kan bí àwọn fíìmù tí wọ́n ti ń sọ̀rọ̀ nípa ètò bí, ètò òfin ìlú wọn. Irú àwọn fíìmù wọ́nyẹn ni mo gbádùn jù.

Àwọn ojú òpó ayélujára wo ni mo wà? Mo wà ní oríṣiríṣi òpó ayélujára, láti bi Facebook, mo wà ní Facebook, mo wà ní WhatsApp, mo wà ní X taọ má sì Twitter tẹ́lẹ̀ tẹ́lẹ̀, mo si tun wà ní Instagram, bọ̀ èmi e sábà wà ní online ní gbogbogbà lórí Instagram, torí pé ẹni tó ní ó máa suspend àccounti mi, ó máa ń lé àccountì mi nilekúle.

Ṣé mo máa ń jẹun nínú ọkọ̀ mi? Bẹ́ẹ̀ni, mo máa ń jẹun nínú ọkọ̀ mi. Tí mo bá ti ń lọ láti ibi iṣẹ́, tí mo bá ti ń lọ láti ibi iṣẹ́, láti ilé lọ sí ibi iṣẹ́, tí mo bá rí pé àsìkò tó tí mo ní láti ṣiṣẹ́ kò lè tó mi, màá máa jẹun nínú ọkọ̀ tí màá fi dé ibi iṣẹ́. Bí a bá pè tí mo bá dé ibi iṣẹ́ báyìí, màá lọ dájú kọ́ iṣẹ́ tó jẹ́ kí n ṣe ní ọjọ́ náà ni.

Bẹ́ẹ̀ni, ṣé mo máa ń lọ sí ilé ìjọsìn? Bẹ́ẹ̀ni, mo máa ń lọ sí ilé ìjọsìn. Gẹ́gẹ́ bí i ọmọ Mùsùlùmí tó sì máa ń ṣe ẹ̀sìn rẹ̀ dáradára, mo máa ń lọ sí ilé ìjọsìn ní, ẹmarun lójúmọ́ láti lọ jọ́sìn fún Ọlọ́run ọba mi. Tí nbá ti dé bẹ́ẹ̀, màá ṣàdúrà kìntó walé, màá sì kí irun, tí nbá ti kí irun tán, màá sì ṣàdúrà.

Ṣé mo fẹ́ran àwọn ìpàdé lórí fóònù? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti má a ṣe ìpàdé lórí fóònù ju kí a má a ṣe ìpàdé ní ojúkorojú lọ torí àwọn ìdí wọ̀nyí: Àkọ́kọ́, yóò ṣefu-- yóò jẹ́ kí n lè fi owó tó yẹ kín fi gun ọkọ̀ lọ sí ìpàdé ojúkorojú yẹn. Yóò jẹ́ kí n lè fi owó yẹn se nǹkan mi. Ẹlẹ́ẹ̀kejì, yóò jẹ́ kí n lè má a sọ tí inú mi tán torí mi e sọ tí inú mi ṣe ju àwọn ènìyàn.

Ṣé mo máa ń fi àwọn fáìlì mi pamọ́ sórí cloud? Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹnìkan tó nífẹ̀ẹ́ sí láti máa fi àwọn fáìlì mi àbáma fọ́tò mi àti dọ́kúmẹ́ǹtì mi pamọ́ sórí cloudu, torí ó wà, o ó dùn láti saree mu won sórí cloud láti lọ won wá ǹnkan tó bá ní tó bá fi pamọ́ síbẹ̀ láti lọ dá padà sórí fóònù rẹ̀ nígbàkigbà tó bá sá ládàánù rẹ̀

Báwo ni mo ṣe máa ń dáàbò bo ààyè ìkọ̀kọ̀ mi lórí Íńtánẹ́ẹ̀tì? Dòó èmi jẹ́ ẹni tí kò ní ààyè ìkọ̀kọ̀ kankan lórí Íńtánẹ́ẹ̀tì, but tí mo bá fẹ́ dáàbò bo ààyè ìkọ̀kọ̀ mi tí a mọ̀ sí privacy ní èdè òyìnbó, màá rí pé mo fi password sí, tọ́ yẹ pé èmi nìkan ni màá ní key sí password yẹn.

Ṣé mo má a ń dín ní àkùkú? Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹni tó máa ń rí pé mo mú àkùkú tí n bá dà gbére pé màá ṣe nǹkan, mo máa yí pé àkùkú yẹn náà ni mo se nǹkan náà torí èmi náà nífẹ̀ẹ́ sí kí ẹni ènìyàn tí mo bá dà kòkò nǹkan fún kó wá sí ibi tí mo bá dà fún ní àsìkò tí mo bá dà fún yẹn. Bí i igi ǹkan tí a fẹ́ ṣe kó lè lọ ní ìlò tó.

Se mo máa ń béèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn. Bẹ́ẹ̀ ni tí màá lọ sí ibi kan tí n bà mọ ojú ọ̀nà mọ́ rárá àbí ibi tí n tíì dèrí, màá lọ bá ẹnikan tó jẹ́ ará àdúgbò náà, màá sì béèrè lowon pé ẹjọ ìbò ni ọ̀nà tí mo lè gbà dé bí ilé àwọn bọ̀dá bayi àbí ilé báyìí. Wọ́n á sì júwe ọ̀nà fún mi. Alátarọ̀ tí wọ́n bá júwe fún mi, màá fi dé ibi tí mo bá ń lọ.

Eré ìdárayá wo ni mo fẹ́ràn jù? Eré ìdárayá tí mo fẹ́ràn jù náà ni bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Kí sì ni ìdí tí mo fẹ́ràn bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá? Àlákọ̀ọ́kọ́ ni pé ó máa ń jẹ́ kí ẹ̀yin ò ní ọpọlọ àti má jẹ́ kí ẹ̀yin ò fi máa wọ àǹkà sáré. Lẹ́ẹ̀kejì, ọkùnrin kan tí a ń pè ní Lionel Andri Messi tó jẹ́ gooti bọ́ọ̀lù ló jẹ́ kí nífẹ̀ẹ́ sí bọ́ọ̀lù yẹn.

Ti mo máa ń sáré? Bẹ́ẹ̀ni, mo máa ń sáré. Mo máa ń sáré ní àràárọ̀. Màá rí pé mo sá mélì márùn ún sí mẹ́fà láàárọ̀ tí ń bá ti jí. Kí ara mi kò lè bàdà yágíyágí. Ìgbà mí náà tí bá ti ń lọ síbi kan tí bá ti pẹ́, màá ki ere mọ́lẹ̀ ni màá fi sá kí n lè tete de bẹ́ẹ̀.

Kí ni mo máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan? Òun tí mo máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan tí mo bá ti jíí ni pé màá kókó kirùn. Tí m bá sì ti kirùn tán, màá lọ sí ìta, màá sáré bí mẹ́lì márùn-ún. Tí m bá ti sáré tán, màá wọ ilé tí mo ti máa ń ṣe àwọn exercise. Màá ṣe press up, màá ṣe push up, màá ṣe oríṣiríṣi exercise kàramì lè wà yági yági.

Oṣù wo ni ẹbí mi? Ẹ̀mẹ́lọ̀ ni ẹbí mi ni àlakọ́kọ́. Oṣù tí wọ́n bí mi náà ní oṣù ọkìtóbà. Eléyìí tí ó wà ká tó kan. Eléyìí tí oṣù tí ó tẹ̀lé jẹ́ oṣù November. Oṣù tó sì wà lẹ́yìn ẹ ká tó kan ohun náà ni September. Oṣù October yìí jẹ́ oṣù elékèwà nínú oṣù nínú ọdún kọ̀ọ̀kan.

Báwo ni mo ṣe máa ń mú àwọn èrò tuntun wá? Èmi jẹ́ ẹnìkan tó máa ń ronú jinlẹ̀ gan gan gan gan máa ń ronú jinlẹ̀ dáradára. Tí n bá ti wa fe se ǹkan kan tí kò bá sí ọ̀nà tí màá fi ṣí, màá rí pé mo ronú mi dáradára pé ọ̀nà wo la lè lo láti gbé ǹkan báyìí láti gbé lájẹ́ kí ǹkan náà kò mú wá sí ìmọ̀ọ́ṣẹ́.

Báwo ni mo ti máa ń kí àwọn ènìyàn? Èmi jẹ́ ẹnìkan tó jẹ́ pé mo n like kí n máa kí ènìyàn rárá. Mi ò fẹ́ràn kí n máa kí ènìyàn rárá, tí ń bá ti rí ẹni kan tí mo dámo, màá kan rárá, kun kú ro legbẹrẹ, ẹ̀kaun ẹ̀kaun. Báyìí ni èmi se máa ń kí ènìyàn. Kí ẹ máa sọ̀yàn lẹ́nu naa, mo maa sọ ẹ̀kaun ẹ̀kaun.

Ṣé mo máa ń jẹ oúnjẹ tó kù? Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tó kù. Tí ń bá dáná làárọ̀, màá se oúnjẹ yẹn tí ó pọ̀ tí mbá wá jẹ díẹ̀ ń bẹ́ẹ̀ tí n lè jẹ tán. Tí n bá ṣe kúrò láti ibi iṣẹ́, tí mo bá ṣe dé ilé padà, máà ríi pé oúnjẹ yẹn ni mo kọ́kọ́ gbé tí mo jẹ kí n tó kó tó di pé màá dáná tí màá jẹ ní alẹ́. So, mi ò nífẹ̀ẹ́ sí kí oúnjẹ kó máa sofo.